Mo fẹ́ràn ara mi gidi gan. Ìdí nìyí tó fi jẹ́ pé mo máa ń tọ́jú ara mi gan. Ni gbogbo ìgbà, nípa ìwẹ̀ mi, nípa oúnjẹ tí mo ń jẹ, nípa òògun tí mo máa ń lò, nípa orun mi, orun sísun mi, nípa bí mo ṣe máa ń lo ara mi, nípa gbogbo nǹkan. Mo fẹ́ràn ara mi, mo dẹ̀ máa ń tọ́jú ara mi. Tí ó bá ti jẹ́ pé mo ti ṣe wàhálà látàárọ̀, mo máa, mo máa mọ̀ pé mo nílò ìsinmi. Mo máa, mo máa sùn fún bí i wákàtí, bí i márùn ún sí mẹ́fà, kí n lè ní okun láti ṣiṣẹ́ mi. Mo, mo fẹ́ràn ara mi gan, mo lè máa ń tọ́jú ara mi.

Mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ ní gbogbo ìgbà. Alákọ̀wé ni mí làti kékeré. Nígbà tí máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́, mo máa ń fúnni ní àkọ́kọ́ bẹ̀rẹ̀ síi ní lo èyí táa ń pè ní pẹ́nsùlù kótó di pé a bẹ̀rẹ̀ síí ní lo báyirò láti máa kọṣẹ́. A dè máa ń kọ oríṣiríṣi. Mo lè lo ọwọ́ ọ̀tún fi kọṣẹ́, mo lè lo ọwọ́ òsì fi kọ̀wé. Méjèèjì ni mò ń kọ̀ bó ṣe ń lò láti kékeré. Àwọn òbí mi ló kọ mi bí wọn ṣe ń lò. Nítorí pé bàbá mi máa ń lo ọwọ́ ọ̀tún, ìyá mi sì máa ń lo ọwọ́ òsì. Àwọn mídíìjì sì fẹ́ kí máa lo ohun tí àwọn ń lò. Ìdí nìyí tó fi jẹ́ pé mo mọ bó ṣe ń lo ọwọ́ ọ̀tún àti òsì láti fi kọ̀wé.